Èmi máa ń jẹ oúnjẹ ògidì gan. Mo fẹ́ràn oúnjẹ oríṣiríṣi, mo lè jẹ́lẹ̀ ẹ́ mẹ́wàá lọ́jọ́ kan. Kọ̀sí kọta ṣe mí, inú mi ò kí ń tóbi si. Èmi máa ń jẹ oúnjẹ oríṣiríṣi. Wọ́n máa ń pe mí ajẹunju nílé wa torí pé mo máa ń jẹun jù. Kò sí oúnjẹ tí mi ò lè jẹ, mi kì í kọ́ oúnjẹ.

Ìgbà wo mo kẹ́yìn lọ síbi orin? Ò pẹ tí mo, èmi ti lọ síbi orin rí o, èmi tí, àbí mii ti lọ rí? Nítorí agbègbè tí mò ń gbé, wọ́n kì í n fẹ́ràn àwọn olórin tá wá sí àdúgbò wa kọ orin àbí kọ ṣe ètò ibi tí àwọn èèyàn awa wa gbọ́ orin, mí lọ bẹ̀ rí.

Orí ò kí ń máa fọ́ mi jú, but tórí bá fọ́ mi, mo mọ̀ ọlógùn àbí máa sì mí. Àwọn ìgbà mi tórí máa ń fọ́ mi torí pé mo ti wọ inú oòrùn, to oòrùn bá ti pa orí mi àbí mo ti ṣe iṣẹ́ jù lọ́jọ́ náà. Ló fàá ti orí máa ń fọ́ mi, but orí ò kí ń sábà fọ́ mi dáadáa.

Báwo ni mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń múra dáadáa, kò ní ìbára mi lè mọ̀ pé ọmọlúàbí ni mí kò lè fẹ́ra já torí pé tó oníbàárà rẹ̀ bá rí pé yóò múra dáadáa, a mọ fi ojú náà wò ẹ pé "à ẹni tí mo fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ, o bawo lo se rí, ṣé a lè tọ́ nǹkan rẹ wò àbí ká mọ́ tọ́ nǹkan rẹ wò?

Mo máa ń lo ìrọrí púpọ̀ gidi gan kí tó ṣe kan, má ro ro. Ṣé oyẹ kí n lò kí obyẹ kí n ṣe bái abi kí n mọ́ ṣe báì? Àún, ó dá fún awon ènìyàn kò ní ìrọrí tó pọ̀ torí ìgbésẹ̀ tó fẹ́ gbé. Ṣé ó yẹ kó kò yẹ ló fa mọ́mọ́ lo ìrọrí?

Èmi máa ń ṣe ìwádìí alábàáṣiṣẹ́ papọ̀ torí pé màá fẹ́ mọ irú ẹni wo ni mo ń bá ṣiṣẹ́. Ṣé ẹni tó èyán lè fọkàn tán àbí èyán lè fọkàn tán? Ó dá kí èyàn mọ ìwà ìrìnsèwádìí pẹ̀lú àwọn tí wọ́n bá ṣiṣẹ́ papọ̀

Mo máa ń ṣe ìdárayá loórekoore tí bá ti ji láárọ̀ àti ìrọ̀lẹ́. Mo máa ń ṣe ìdárayá tí máa sì wá ibi tí ó rọrùn fún mi. Màá sáré, màá rìn, màá ṣe nǹkan tó yẹ kí n ṣe k'ára mi le wa fúyẹ́, kí n má sanra jù, kí n yọ àwọn ilàágùn ara jàde.

Data ti ma ń lò lọ́sọ́ṣẹ pọ̀ o, torí pé a, èmi, mo jẹ́ ènìyàn tó ń lo, tí mo ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi dáadáa tí màá fi ṣe kọ̀ oríṣiríṣi iṣẹ́, màá sì ṣe ìwádìí àwọn nǹkan àti mi náà máa fi mu ara mi dára yá si.

Èmi, n lọ́kọ̀ tí mò ń fọ ò, mi ti ì lọ́kọ̀ tí mo máa fọ. Tó bá ti to ásìkò tí mo ra mọ́tò máa mọ̀ fọ̀ but isinyì mi ni mọ́tò tí mo máa ń fọ̀. Àti tí n bá fẹ́ fọ̀, tí ẹeyan bá fẹ́ fọ mọ́tò, á lo omi atọ̀sẹ gidi tá fi fọ tá fi jẹ́ kó mọ́

Ọdún tó lọ ni mo kẹ́yìn lọ rí dókítà. Ìgbà tí ara mi ṣe, ara mi ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Ara mi ò múnú mi dun, só mo wá lọ sí ọ̀dọ̀ dókítà. Ọ̀sẹ̀ tó lọ ni mo lọ kẹ́yìn kí n lọ ṣe ayẹwo ara mi. Ìgbà tí mo lọ nìyẹn.

Èmi o, èmi máa ń gun kẹ̀kẹ́ lóòrèkóòrè o. Mo rà ó, mo sì, mo rà ó ṣi ń gun kẹ̀kẹ́. Ǹkan tí mo mọ ṣe kí ń fi mára mi dára yá. Mo lè gùn, a ní nínú ọgbà wa tó pọ̀. So mo lè mú eyi tó wù mí máa ń gùn lọ̀bọ̀lọ̀bọ̀. An kè èyàn má gun kẹ̀kẹ́ dá la rà o.

Mo lè f'ọwọ́ tó ẹ̀ẹ̀mẹ tàbí ẹ̀ẹ̀mẹrin lójoojúmọ́ àbí ju bẹ́ẹ̀ lọ. Ǹkan tó mọ̀ọ́fà ni pé tí nǹkan bá ṣe tó bá ti ṣetán, àbí mo jẹun pẹ̀lú ọwọ́, àbí kí n tó jẹun pẹ̀lú ọwọ́, àbí mo ti lọ, mo ti lọ sí ilé ìgbọ̀nsẹ̀ mo ṣetán màá sì fọwọ́ mi.

Ìgbà tí mo kẹ́yìn lọ s'ọ́jà ní ọjọ́ mẹ́ta sẹ́yìn, mo lọ ra nkan ounnjẹ sílé àti mo lọ rí àwọn èèyàn kan nínú ọjà ló gbé mi dé ibẹ̀, wọ́n mọ́ lọ s'ọ́jà dáadáa, mo lọ s'ọ́jà ọjọ́ mẹ́ta sẹ́yìn.

Ah! Èmi ti sìna rí o dáadáa tí bá ti ń lọ síbi tí mi ò mọ̀, tí ó wá júwe fún mi. Táà tèmi náà, ibi tí wọ́n júwe fún mi, mi ò mọ bẹ́ẹ̀. Mo wá fi ọpọlọ dé bẹ̀, mo lè, ah, mo ti sọnù gidigan, àbí ọjọ́ tí mo lọ seko tí mo mọ ẹnikankan n bẹ. Wọ́n kan júwe, júwe, júwe, àdúgbò tí mo fẹ́ lọ but mo padà ṣína.

Ìgbà tí mo máa ń gẹrun mi, ìgbà tí irun mi bá ti kún, tí ojú mi ò yọ mọ́, tí mi jo ọmọlúwàbí mọ́, màá sì lọ sí ilé ìgẹrun. Màá sì lọ gẹ́ pẹ̀lú èèyàn tí mo fẹ́ràn jù kí ó máa bá mi gẹrun. A sì gẹ ta ara mi, a máa ra mi wá didán.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìṣe ìtà gbangba. Íṣe, ìfẹ́, ìṣe ìtà gbangba da lára, ó dá, a mú èèyàn ní ìrírí sí àtòye táa fi yé eeyan, kì í ṣe pé kí èèyàn kan máa ṣe nkan, but ìṣe ìtà gbangba má da àti a jẹ́ ki árayé rí ẹ̀ daadaa.

Nnkan tí mo máa ń jẹ lọ́san -an ni rice àbí èwà, àbí kí n jẹ sẹ̀mọ́ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí, àbí kí n jẹ iyán. Mo like ki n maa jẹ oúnjẹ ìbílẹ̀, mo fẹ́ràn kí n mo jẹ oúnjẹ ìbílẹ̀ dáadáa lọ́sàn-án torí pé ọ̀sán ni ìgbà tí mo máa ń ṣiṣẹ́ kárakára. Tó bá wá di pé mo lọ síta lọ dánú, bọ̀ tó bá jẹ́ mo wà nlé, mo lè ṣe oúnjẹ kékeré, bọ̀ tí bá lọ síta, èmí máa rà oúnjẹ ìbílẹ̀ tó mọ dúró kún dáadáa.

Mo máa ń ṣiṣẹ́ láti ilé, tó bá jẹ́ ìparí ọ̀sẹ̀ làwà àbí ìjọba fún wa ní pé. Paṣẹ́ pé ká lu kuku ko wà nílé, ìgbà náà mo máa ń ṣiṣẹ́ láti ilé. Lóòrèkóòrè tí a bá ti ń lọ ibi iṣẹ́ a ná ní ńkan tí mo fẹ́ ṣe, ó yẹ kí n ṣe àwọn nǹkan pẹpẹ pẹ́, màá ṣiṣẹ́ láti lé.